Mo máa ń jí ní òwúrọ̀. Um, n-n-n tó máa ń kọ́kọ́ jí mi ní òwúrọ̀ ni ariwo, e, àwọn tó ń pèrun ní mọ́sálásí àti ariwo àwọn akúkọ ton kọ́ lọ́wọ́ ìdàjí. Pápá jù lọ èmi gangan fúnránlára mi. Mo ti set alarm sílẹ̀ fún mi. Alarm tí mo set o tó bí oríṣi bí mẹ́ta, ago mẹ́rin, ago mẹ́rin àbọ̀ àti ago márùn-ún ni àwọn alarm tí mo ti set sílẹ̀ fúnra mi. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni, ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ni àwọn alarm yìí ò kin jí mi. Ó jẹ pé bóyá mọ́ ti ṣe wàhálà jú ní, ẹ́, alẹ́ tó kọjá. So, fún ìdí eyìí, a yíò ti wà rẹ mi sára gan tí ó jẹ pé orun yìí yóò ti mú mi gan tí kì í ṣe kékeré. Ọ̀pọ̀ ìgbà sí ni mo máa ń fi fóònù mi síbi ìgbérí mi tó jẹ pé kò sí bí alarm yìí ṣe le pariwo tó. Mi ò ní mọ̀ pé àláàmù dùn, ṣùgbọ́n kíni kan wà ní idea mi ni pé kò sí bí ọ̀run náà ṣe le wọ̀ mí lára tó tàbí kí n lo ogún orun tó tí ago mẹ́fà bá ti lù báyìí, ago mẹ́fà ọ̀rọ̀ tó bá ti fi lè lù báyìí kò sí nǹkan náà, màá yá jù. Mo wa tún lè sun padà o. Ṣùgbọ́n màá kọ́kọ́ jí ná ní ago mẹ́fà. Ṣùgbọ́n mo máa ń set àwọn alarm yìí kò lè tètè jẹ́ kí ń jí torí àsìkò tí àwọn alarm yìí bá dún sí, yóò ti jí mi níwọn bá díẹ̀ sílẹ̀ padà, sílẹ̀. Mo máa tún lè sun padà o. Kìn ṣe ọ̀run bí ọgbọ̀n iṣẹ́jú tàbí wákàtí kan. Ṣùgbọ́n àwọn alarm yìí kì í jí mi tán pátápátá. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀run wákàtí kan yìí, ẹ̀hen, ì n wà jí ójú mi ó wà lá. Ì n wa ṣe ṣe gbàdúrà. Lẹ́yìn ìgbà tí mo bá gba àdúrà tán, màá ṣí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, màá wo àwọn nǹkan tí mo ní ṣe ní ọjọ́ náà àti àwọn irú irin tí mo ní láti rìn ní ọjọ́ náà. Màá wo àwọn schedule àti plan mi fún ọjọ́ náà. Màá ṣe ṣe tún wà lọ wẹ̀. Lẹ́yìn ìgbà tí mo bá wẹ̀ tán, màá jẹun. Màá bá àwọn ọmọdé ṣeré fún bí, ẹ́, iṣẹ́jú mẹ́wàá. Lẹ́yìn náà, màá ṣe ṣe wà gbá bí iṣẹ́ òjọ́ mi lọ. Ọ̀pọ̀ ìgbà ni ariwo generator àwọn alábàágbé mi máa ń jí mi sílẹ̀ lóru tí n nì rí ọ̀run sún mọ́ tí màá kàn lájú sílẹ̀ ní òwúrọ̀. Ọ̀pọ̀ ìgbà ni ó jẹ́ pé gan èmi gan fúnrálára mi mo lè ṣe àìsùn tí mi ò ní rí ọ̀run sùn tó jẹ́ pé ìgbà tí ń bá sùn sí báyìí, n kan rí pé òwúrọ̀ ti mọ́ ni. Kò sí ohun tí mo fẹ́ ṣe ju pé kí ń jí lọ, kí sì mú àwọn nǹkan tó bá ṣe kókó ṣe ní ọjọ́ náà. Yíjí l'òwúrọ̀ jẹ́ ohun tó jẹ́ tí èèyàn máa ń fi ọpẹ́ fún wípé, "Àh! Mo tún ti sun, mo tún ti jí ní òwúrọ̀ yì Ọlọ́run modúpẹ́ o. Moyin lógo, mo fi ìyìn àti ọlá fọ́rúkọ yín o kábíyèsí, ìyìn Ọlọ́run Ọba ọ̀gá ògo." Lẹ́yìn gbogbo èyí, a dìde a lọ wo àwọn nǹkan tó bá ṣe ṣe. Ìgbà mí, ó lè jẹ́ ọ̀run òúnjẹ gan-an ni ó jí mi bóyá wọn tí jí dáná tí èmi sì ń sùn lọwo. Tèmi kan màá mọ̀ gbọ́ ọ̀run òúnjẹ. Ah! Jíjí tí mo bá ń jí báyìí, òúnjẹ ni mo máa ń kọ́kọ́ jẹ nígbà mi tó jẹ́ pé yóò dàbí ẹni pé mi ò jẹun sùn ni, ébi yíò fi pa mí. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mí ni àwọn àbúrò mi ó wá jí mi ní orí ibùsùn mi tí ń kàn ara mo wọn bíi ẹni pé nǹkan ńlá náà gba kuo lọ́wọ́ mi. Ìgbà mí sì ni ó lè jẹ́ mummy mi ni wọ́n máa ń wá jí mi. Tí wọ́n bá ti jí mi báyìí, wọn ò lè le ju fún bí, bí fifteen minutes kí n má ṣe ohun kankan. Nítorí ọ̀run àárọ̀ jẹ́ ọ̀run tó máa ń dùn mọ́yan gidi gan-an tí ó sì máa ń dàbí ẹni pé kí èèyàn má làjú kúrò níbẹ̀. Ṣùgbọ́n tí ilé bá ti mọ́, ilẹ̀ ti mọ́ náà ni yẹn. Kí èèyàn wá nǹkan tí ẹ̀ fẹ́ ṣe ni. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà, le mi náà sì máa ń jí fún ra mi. Tí mo bá ṣe jí báyìí, ìrònú kókó bàá mi náà pé kí ni mo fẹ́ ṣe lónìí báyìí ọlọ́run. Ni bo mo ti fẹ́ ro, màá kàn tún wólẹ̀ àdúrà ni fún Ọlọ́run wípé kó lohun sàánú, kó pèsè owó fún mi lónìí o, ìjáde mi mo fi lé lọ́wọ́. Ohun gbogbo tí mò ń wá lọ kólohun fi lé mi lọ́wọ́. Kí nmàá sì rìn, kí nmàá sì jẹ o. Kí nmàá sì mu, kó lohun sàánú fún mi o. Bí mo ṣe máa ń jí láàárọ̀.